Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun tí mò ń wọ̀. Tí èmi bá sì ń jáde lọ sí ibi iṣẹ́ ni mo máa ń sábà wọ gíláàsì òòrùn. Nítorí pé kí ni? Ìgbà mi be tọ́ ẹ mi kì í fẹ́ gbé ọkọ̀, to ye pé mo máa ń fẹ́ gbé ọ̀kadà ni. A sì mọ̀ pé tí a bá lọ-- tí a bá wà lórí ọ̀kadà, òòrùn ó mọ́ sányàn nípa, òun sì mọ-- òun sì máa ń sányàn lójú. So, ó dára kí ẹ mọ wọ gíláàsì òòrùn. Ìgbà tí ẹ bá wà lórí ọ̀kadà, tí ẹ bá ń jáde, èrò tó mọ́ sí i ni mo máa ń rí pé mò ń wọ gíláàsì gbogbo ìgbà tí mo bá ń jáde lọ sí ibi iṣẹ́, àbí tí mo bá lọ sí ibòmíràn, mo sì mọ̀ wípé màá wà nínú òòrùn nítorí pé kí ni? Kò dára kí òòrùn máa sányàn lójú. Tó bá ń sányàn lójú púpọ̀ jù yóò mọ ba ojú èèyàn jẹ́ nù. Gíláàsì oorun ti mo maa n sábà wo oun ni alaawo dúdú. Nítorí pé kí ni? Gíláàsì òòrùn aláwọ̀ dúdú, í mo ń bo ojú èèyàn, yóò jẹ́ kí gbogbo èkó dá bíi ìgbà pé ilẹ̀ ti ń ṣúbọ̀. Tínú tó òun fi dá ju àwọn gíláàsì mìíràn lọ nù. Mo ní tó mẹ́ta nígbà wọ́n, àmọ́ mo ti bu ìyẹn ní ẹ̀yọ̀kan tó jẹ́ pé méjì pére lo ku tí mo máa ń lò. Torí pé gbogbo ìgbà tí mo bá sì ń jáde, mò ń lọ jáde.

Ṣé mo ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Níbi iṣẹ́ wa, tí a bá ti fẹ bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n fún a ní káàdì tó jẹ́ pé káàdì òní ọ̀dà dà ge bí àmì ìdánimọ̀ tó jẹ́ pé tí a bá ti ń lọ ibiṣẹ́, a gbọdọ̀ ṣe kìn-ín-ní, a gbọdọ̀ mú lọ́wọ́ lọ sí ibi iṣẹ́. Ibi iṣẹ́ wa jẹ́ ibi tó jẹ́ pé tí a bá mú káàdì ìdánimọ̀ iyẹn káàdì iṣẹ́ òun, tí a bá mú dání lọ sí ibi iṣẹ́, wọn le máa gbà ka wọlé torí pé kìn-ín-ní òun ni máa dà bí access sí ilẹ̀kùn tí a bá fẹ́ gbà wọ̀. Ó tún mọ̀ sí wi pé tó bá mú káàdì rẹ dání, ò ní lè rí bí i wọ inú ilé ibi iṣẹ́. Idi nu tó fi jẹ́ pé, kí ni wọ́n ń pe é, ó dára gan. Ó sì máa dà gẹ́gẹ́ bí security fún ẹni tó bá wà ní ibi iṣẹ́ wa ni. So káàdì iṣẹ́ wa ó ṣe kìn-ín-ní, ó ṣe pàtàkì. O se koko si gbogbo wa lẹ́nu iṣẹ́ to si jẹ pe ko n se nkan ta mọ fi n ṣeré kódà tí a bá fẹ́ lọ ibiṣẹ́ báyìí, ǹkan tí an kọkọ mọ̀ mú sí àpò nù, à sì kí n gbàgbé rẹ̀ sí ibi iṣẹ́ torí pé kí n bá gbàgbé rẹ̀ sí ibi iṣẹ́, o le sọnu tó jẹ́ pé ẹlo mi ni ó kan lọ́ e.